Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìmelì àìwúlò. Nígbàkúùgbà àti lóòrèkóòrè, òun ni mo máa ń lọ yẹ àwọn ìmelì mi wò, tí máa sì ríi bóyá ẹni kankan ti fi, àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi, láti wò bóyá àtẹ̀jíṣẹ́ náà, bóyá eyin tí yóò wúlò fún mi ni àbí ẹni tí ò ní wúlò. Tó sì jẹ́ wípé mo máa ń sábà wò, mo máa ń sábà wò àtẹ̀jíṣẹ́ mi nígbà, nígbà gbogbo. Àyà, àyà, àgàgà nígbà tí mo bá ń retí àtẹ̀jíṣẹ́ látọ̀dọ̀ àwọn èèyàn tàbí bóyá mo bá kọ lẹ́tà síta tí ó yẹ pé mo ń retí èsì, eléyi lo máa ń jẹ́ kí n máa wò ìwé àtẹ̀jíṣẹ́ mi tí wọ́n ń pè ní mailbox. Ṣùgbọ́n nígbà mi, àwọn mi máa ń sọ pé wọ́n tẹsan, wọ́n fi ìwé ránṣẹ́ sí mi, máa fi àṣẹ, àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi, tó sì jẹ́ wípé ì máa lọ wò nínú méèlì mi, mi ò ní rí bẹ́ẹ̀. Tí màá sì tún wò ibi àwọn méèlì àìwúlò náà tí wọn, àwọn àgbà mí wà tí màá rí níbẹ̀. Àwọn àgbà mí sì wà tó jẹ́ pé àwọn tó wà nínú méèlì àìwúlò gẹ́gẹ́ bí orúkọ tí a fún àwọn tí ò wúlò fún mi ni tí mi ò lè rí lòní. Eléyi lo fi jẹ́ wípé àwọn méèlì àìwúlò náà ara àwọn nǹkan tí ó, ó ní, tó ṣe pàtàkì tó jẹ́ kí ẹ̀yàn máa wò ní gbogbo ìgbà ni. Bí, bí ọ̀rọ̀ méèlì, àwọn méèlì àìwúlò bó ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n àwọn méèlì tó wúlò fún mi, èmi yóò sì yẹ̀ wò. Tóbá jẹ́ àwọn èyí tí mo ní, tí mo nílò láti dá èsì padà rí, màá sì gbìyànjú láti tètè dá èsì padà. Àwọn tó bá jẹ́ pé kò ní, kò nílò èsì, màá fi í lẹ̀, màá sì gbọ́ ohun tí wọ́n bá sọ bẹ́ẹ̀ láti ṣe àmúlò rẹ̀

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ran àwọn ìpàdé ori fọ́ọ̀nù, àpẹẹrẹ ìpàdé lórí Telegram tí èmi àti àwọn akegbe mi máa ń ṣe. Ó jẹ́ ẹyii tó dára tí mo sì nífẹ̀ẹ́ sí púpọ̀ torí pé ó fún wa ní àǹfààní láti bára wa sọ̀rọ̀, láti gbọ́ra wa ayé, láti ṣe fídíò ká sì ríra wa. Ó fún wa láǹfààní lá tun ti ṣe àkálẹ̀ gbogbo ǹkan tí a bá ṣe, tó sì jẹ́ wípé gbogbo àwọn ǹkan yìí ní ehn ìpàdé ló ní nínú, tí ó sì jẹ́ wípé gbogbo ǹkan tí a bá lè ṣe ló ní àwọn ìpàdé ojúkojú. Ojúkojú, òun náà la lè ṣe lórí fóònù. Ara àwọn ìtàkùn tí mo máa ń sábà lò láti ṣe àwọn ìpàdé tí mo nífẹ̀ẹ́ sí jù ó ní Telegram torí pé eyán lè eyan le gba òun, eyán lè gba òhun eyán sílẹ̀. Skype pẹ̀lú Google Meet. Gbogbo àwọn ehn ìtàkùn ìpàdé yìí, gbogbo wọn oun ló ní ehn àmúyẹ kan àbí àmúyẹ mìíràn láti jẹ́ kí ìpàdé tí ẹ̀yin bá fẹ́ ṣe kí ó jẹ́ ẹ̀yii tí yóò jẹ́ àṣeyọrí. Tó sì jẹ́ wípé ehn àwọn ẹmi nìkan kọ́ ni mo fẹ́ran rẹ̀, àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi náà, àwọn náà wọ́n fẹ́ran rẹ̀. Eleyìí ló jẹ́ wípé kò kin se gbogbo ìgbà ní a máa ń ríra wa, tó sì jẹ́ pé àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wà tó je pé a lè sáré yan ju láti orí fóònù tí a lè ṣe ìpàdé. Ta bá nílò láti pàdé, ehn pàjáwùrí orí fóònù náà la tí sáré ṣe torí a lè jí máa sì máa pe àwọn èèyàn àbí ká máa dúró de ká àwọn èèyàn fẹ́ tì to dé, kán de kanj wá bọ́ sí oju kan. So eleyìí ó jẹ́ ìmọ̀ ẹ̀rọ tí ó ṣe pàtàkì tó sì wù ní.

Bẹ́ẹ̀ ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, ẹ́ lẹ́ẹ̀ jẹ́ láwọn àsìkò tí ó jẹ́ kí mo fi ń tí mi ò tí ì di akọ́ṣẹ́mọṣẹ́ tán, tí ó sì jẹ́ pé mo sì ń nílò àti ní àwọn ìwé ẹ̀rí kan àbómi láti gegé. Tí ó sì yẹ wípé nígbà tí mo fi wà lẹ́nu iṣẹ́ ọ̀hún, èmi náà máa ń bá wọn ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe níbẹ̀, tí ó tí mi ò ní gba, mi ò ní gba, mi ò ní gba owó oṣù nípa àrí oṣù. Tí ó sì yẹ wípé gbogbo àwọn ìkan yokù tó ń ṣe ní gbogbo ohun tí wọ́n ṣe lẹnu iṣẹ́ ni èmi náà ṣe. Mo sì ń wọ ọkọ̀ lọ ibi iṣẹ́, mò ń jẹun, mò ń tọ́jú ara mi pẹ̀lú owó ara mi. Eléyìí kò ṣe mí kò-- eléyìí kò bá mi lójiji, kò sì rí bákan lára mi torí pé mo gbà pé gbogbo àwọn àsìkò yìí, àsìkò tí mo fi ń kọ́ṣẹ́ náà ni, àsìkò tí mo fi ń kọ́ṣẹ́ ni tí mo sì mọ̀ pé tí mo bá ti mọṣẹ́ dáadáa tán, màá fi yege ni. Lẹ́yìn wá ìgbà náà mo tún bá ọ̀rẹ́ mi kan, mo tún ràn lọ́wọ́ láti ṣiṣẹ́ ní ilé iṣẹ́ rẹ̀ torí pé ẹ́ ìdánwò rẹ̀ náà la fi ṣe. Mo fi jẹ́ pé mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ lásìkò yìí tí mi ò sì gba owó kankan lọ́wọ́ rẹ̀ tí mo mọ̀ pé ẹ́ ò gba mi nígbà òjò kí n gba nígbà ààrùn, ẹ́ ni ọ̀rẹ́ jẹ́. Ẹ̀ nígbà tó bá dé ìwọ̀n ọ̀la, òun náà lè ní nǹkan gidi tí òun náà ṣe fún mi torí ẹ̀ lo jẹ́ pé mo ṣe, mo gbìyànjú láti ṣe àǹfààní náà fún un lásìkò tí ó bẹ̀rẹ̀.

Àwọ̀, àwọ̀ tí mo fẹ́ràn jù lọ ni àwọ̀ olómi aró, àwọ̀ búlúù tí e ń ṣe olómi aró. Ehn, àwọ̀ yìí ó jẹ́ àwọ̀ tí ó wù mí torí pé ó jẹ́ àwọ̀ tí ó tutù, tí ó sì, tí ó sì tan yó yó yó, kò sì ṣe kò tan yó yó yó yó. Ehn, irú àwọ̀ yìí mo máa ń gbìyànjú kó wà lára àwọn aṣọ mi. Àwọn aṣọ tí mo bá mú, tí n ba fẹ́ máa sọ, àwọ̀ yìí náà ni mo máa n sábà mú ju. Tí mo bá fẹ́ ra fìlà, àwọ̀ yìí náà ni mo máa sábà mú ju. Tọ sí jẹ wipé tí mo bá rí ehn, ohun tí mo bá fẹ́ ra nǹkan mi tí ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ wà n bẹ̀, tí mo bá ti rí àwọ̀ búlúù, ohun náà ni màá padà mú. Ehn, ehn, àwọ̀ yìí jẹ́ àwọ̀ tí mo fẹ́ràn sì, tí mo nífẹ̀ẹ́ sí láti kékeré mi. Ehn, kó dà gan tí mo bá fẹ́ rọkọ̀, tí mo bá rọkọ̀ tan kun búlúù àti ọkọ̀ mi, ọkọ̀ tan kun búlúù ni màá ṣìí, ni màá ṣìí kówó le lọ́rí. Ehn, ehn, ìfẹ́ tí mo ní sí àwọ̀ búlúù ó pọ̀, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́. Tí mo bá ti rí àwọ̀ òhun, ó máa ń dá mi lọ́rùn ni. Ehn, ehn.

Ní ọdún tó lọ, òun ni mo gun ọkọ̀ akẹ́rù. Ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹrù torí pé èmi fẹ́ gbìyànjú láti kó ẹrù kan àbí òmíràn lọ sí ìlú mi. Eleyii lo jẹ́ kí n wá ọkọ̀ akẹ́rù tí yóò kó àwọn ẹrù mi pẹ̀lú àwọn èru iyòkú láti wọ̀ lọ sí ilé. Àwọn ọkọ̀ akẹ́rù, wọ́n wà fún, ẹ́, iṣẹ́ wọn náà tí wọ́n máa ń ṣe náà ni pé wọ́n wà fún àti kó ẹrù láti, ẹ́, agbègbè kan sí agbègbè mi, láti ìlú kan sí ìlú mìíràn. Torí ẹ́ lọ fi jẹ́ wipé àwọn ọkọ̀ yìí, ẹ́, tí èèyàn bá ti fẹ́ kó àwọn ẹrù rẹ̀, òun ni ó tọ́ láti lò. Ọ̀pọ̀ àwọn ọkọ̀ kékeré yòókù, ẹ́, ó máa ń nira láti kó àwọn ẹrù sí, láti kó àwọn ẹrù èèyàn tí èèyàn bá ní ka ẹ̀ kúrò nínú ní ẹ́, láti ibìkan sí ibìkan. Torí àwọn ọkọ̀ yìí kò dàbí àwọn ọkọ̀ akẹ́rù. Àwọn ọkọ̀ akẹ́rù máa ń ní ààyè tí ó lè gba ẹrù tí èèyàn bá fẹ́ kó, tí yóò sì gba ẹrù náà láìní lára. Tó sì jẹ́ tún pé àwọn ọkọ̀ yìí náà wọ́n máa ń ṣe gẹ́gẹ́ bí ọkọ̀ tó lè rin ìrìnàjò, ẹ́, ọ̀nà jíjì. Àwọn ọkọ̀ tó jẹ́ wípé àwọn irin tí wọ́n fi ṣe wọ́n, àwọn irin dáadáa ni tó jẹ́ wípé kò lè, kò kì í, kò í bàjẹ́ bọ̀rọ̀. Irú àwọn ọkọ̀ yìí òun ni àwọn ọkọ̀ akẹ́rù. Tó sì jẹ́ wípé, ẹ́, gbogbo àwọn, àwọn ọkọ̀ yìí tó tí èèyàn bá fẹ́ tún sanwó fún wọn láti fi kẹ́rù lọ sí ibìkan, láti ibìkan sí ibìkan, kò ṣe owó tó ga lára. Ṣùgbọ́n kì í ṣe pé ọkọ̀ tí èèyàn máa ń gun gẹ́gẹ́ bí ọkọ̀ Farrí tí wọ́n ń gun gbogbo ìgbà o, iṣẹ́ tí wọn, wọn ni pé láti fi kó.

Àwọn Yorùbá bọ̀ ó ní ọmọ àlè yàn ni ó rí inú tí ò ní bí. Ẹ̀ ń kan sí gbogbo ìgbà lọ yẹ kí a máa bínú, kan sì gbogbo ìgbà lọ yẹ kí a máa ní ṣòro. Ń ṣé mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀? Óṣe ṣe kí n bínú tí mo bá wà nínú ọkọ̀. Ẹ̀ ń nítò lé fàá, ó ní wípé bí a ti ń bá wà nínú ọkọ̀, ó jẹ́ wípé ibi tí mo bá jòkò sí, ẹ̀ àwọn a-a-a-a tajọ ọkọ̀ pọ̀, èrò tajọ ọkọ̀ pọ̀, mo yá èrò ọ̀ún, ọ́n ni mí lára, ọ́n dà mí láàmú, èlé lè múnú bí mi. Bá sì jẹ́ wípé wáyà inú ọkọ̀ ta wọ̀nà, mo yá dìrẹ́bà, ọ́n wà wàkúwà, ta sì sọ fún tí ó bọ̀, iyì ó ṣe é ṣe kó múnú bí mi. Ẹ̀ ń àwọn nǹkan mi tó tún lè múnú bí mi ni kí ẹ̀ àwọn èrò, òǹdìrẹ́bà ọkọ̀ mi náà kí i ó máa wọ ọkọ̀ ní wàkúwà, kí ó sì fẹ́ fi títí ẹ̀kú fẹ́ fi kó bá ti wá. Ilé ètù, ilé náà yóò sì múnú bí mi tí èmi yóò sì fẹ́ sì fọ̀ lórí iṣẹ́lẹ̀ náà. Ṣùgbọ́n ní ìgbà ìgbẹ̀ yígbà, ó jẹ́ wípé tí mo bá ti wà nínú ọkọ̀, jẹ́ẹ́jẹ́ ó ní màá ra dákẹ́, màá dákẹ́ rọ́rọ́ tí mi ò ní, tí mo máa mọ òye gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Ẹ̀ ń tí ó sì yẹ̀ pé èmi kí n máa gbìyànjú láti má ṣe fọ̀wọ́, láti má ṣe bínú sí àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀ àgàgà. Ọ̀nà à ìrìnàjò ọ̀nà à jíjìn, ó jẹ́ wípé ìgbà mí àwọn èrò mi èrò wọ́n máa ń sọ a fẹ́ tọ̀ ọ́, a fẹ́ yàgbẹ́ ọ́, a fẹ́ rú ẹran, a fẹ́ ń lóúnjẹ ọ, gbogbo àwọn nǹkan yìí ó ṣe é ṣe kó bíyan nínú ọgbà mi. Ṣùgbọ́n a yàtọ̀ síra wa. Ẹ̀ ń ibi tẹ́lẹ̀ èrò mi tó ti wá àtàwọn wọn bá ṣe ń ṣe, ó yàtọ̀ sí tẹ́lẹ̀, ẹ bá ṣe sọ. Àwọn Yorùbá á sọ wípé ẹ̀ bá ṣe ń ṣe lé wa ìwà bò mí ni.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà inú ilé. Nínú ọgbà mi, mo máa ń gbin tomato síbẹ̀. Àwọn èso, mo máa ń gbin wọ́n síbẹ̀ náà. Tí ó sì jẹ́ wípé mo máa ń bu omi rin àwọn oun ọ̀gbìn yìí ní àárọ̀ kín tó jáde kuro ninu ilé. Tí ó sì jẹ́ wípé tó bá ti tó àsìkò láti, wà- láti yọ àwọn koríko tó lè máa dààmú àwọn ǹkan ọ̀gbìn yìí má sì tún wa ọ̀nà bí ma se rí mú àwọn koríko kúrò. Ẹ̀n, àwọn oun ọ̀gbìn yìí, bó ti jẹ́ pé ọgbà kékeré ni ọgbà mi, ṣùgbọ́n, ẹ̀, àwọn oun ọ̀gbìn tí mò ń gbin sínú ẹ, wọ́n jẹ́ àwọn ǹkan tó jẹ́ pé mo lè rí jẹ. Bí tomato tó bá ti wù, èmi sì máa ń ká wọn, tí ó sì jẹ́ wípé màá sì fi se ọbẹ̀ lára rẹ̀. Àwọn ọ̀gbìn tí mò ń-- àwọn bí èso tí mo máa ń tún gbin síbẹ̀, wọ́n ni bí èso ìbẹ́pẹ tí wọ́n ń pè ní pawpaw Ẹ̀n, èso, ẹ̀, mango, òun náà wà lára rẹ̀. Èso pawpaw, èso ìbẹ́pẹ yìí, ìbẹ́pẹ yìí wà lára àwọn, awà- o wa lára àwọn èso tí mò ń jẹ lẹ́nu jọ́ mẹ́ta yìí. To jẹ́ pé àti inú ọgbà mi náà ni, ẹ́, ìbẹ́pẹ yìí ni ó ti wá. Tí ó sì jẹ́ wípé, ẹ́, àwọn ohun ọ̀gbìn inú ọgbà mi ó tutù. Ìgbà kan mo gbin ewébẹ̀ sínú ọgbà mi, tí ó sì jẹ́ pé ewébẹ̀ yìí mo jẹ́ fún àwọn, mo jẹ́ fún ọ̀sẹ̀ mélòó kan kó tó di wípé, ẹ́n, kó tó di wípé mi ò, kó tó di wípé kò padà gùn dáadáa mọ́ nígbà yẹn. Tí ó sì jẹ́ wípé àwọn ǹkan inú ọgbà mi jẹ́ àwọn ǹkan tí mo máa ń rí jẹ lóòrèkóòrè. Eleyìí sì jẹ́ ìbòrí nla.

Mo máa ń fọwọ́ tó ìgbà méje sí ìgbà mẹ́wàá lójoojúmọ́. Eléyìí jẹ́ pé eléyìí ó ṣe é ṣe torí pé mo jẹ́ Mùsùlùmí tí mo sì máa ń gbìyànjú àti kí wákáti máarùn lójoojúmọ́. Eléyìí túmo ṣi wipé mo gbọ́dọ̀ fọwọ́ ní à, ó kéré tán ẹ máarùn. Yálà mo jẹun ọ̀h àbí mi ò jẹun lọ́jọ́ kan àbí bóyá mo ń gbàwẹ̀ ni. Ehn, àwọn àsìkò tí mo ti máa ń fọwọ́ tún jẹ́ àsìkò tí mo bá fẹ́ jẹun àti nígbà tí mo bá jẹun tán, tó sì jẹ́ wípé mo máa ń fọwọ́ mi dáadáa tí mo bá fẹ́ jẹ oúnjẹ òkèlè àti oúnjẹ tí ò n ṣe oúnjẹ olókèlè ṣùgbọ́n nígbà tí mo bá fẹ́ jẹ oúnjẹ òkèlè, ni mo máa sábà fọwọ́ jù. Ehn, tí mo bá lọ ibi iṣẹ́ tí mo bá dé, mo máa ń gbìyànjú àti fọwọ́ mi náà torí gbogbo àwọn, ehn, àwọn kòkòrò àìfojúrí tèèyàn tí pé fọwọ́ gbẹ̀ lenu iṣẹ́, ehn, èèyàn nílò láti fọwọ́ èèyàn dáadáa. Lẹ́nu iṣẹ́ náà kí n tó kúrò ni mo ti kọ́ máa ń fọwọ́. Ṣùgbọ́n àwọn kòkòrò òhún èèyàn ò mọ̀ n tí èèyàn tó tun lè gba yàn délé tàbí àwọn tèèyàn tún máa rò, tèèyàn ò ti tu fọwọ́ kán pẹ̀lú àwọn èèyàn tí èèyàn ti salábàápàdé àbí ó yẹ àwọn kòkòrò tèèyàn ti fọwọ́ ká nígbà tí kèèyàn tó dé inú ilé lẹ́yìn ìgbà tí ó kúrò lẹ́nu iṣẹ́ tán. Tó bó, ìgbà tí mo bá dé ilé gbogbo àwọn kòkòrò yìí ohun ni yóò padà, ni máa paa ni màá gbìyànjú àti fọwọ́ mi láti lè dènà kí wọ́n lè fa àrùn fún mi, tí ó sì jẹ́ wípé, ehn, ìmototo wọ́n lo bori àrùn mọ́lẹ̀, ehn, ìwọ̀n bá ń kan kékeré, bí ka máa fọwọ́ yìí hin tí ó lè dènà ọ̀pọ̀lọpọ̀ àrùn ni tí àwọn àjò àgbáyé náà táwọn náà sì ti fi rinlẹ̀ wípé ó yẹ kí oníkálukú kó máa fọwọ́ rẹ̀ ní gbogbo ìgbà.

Oríṣìíríṣìí oúnjẹ ni mo máa ń jẹ ní òwúrọ̀. Àgàgà àwọn oúnjẹ tí kò, tí kò, tì kò wúwo lára. Tí ó sì jẹ́ wípé, ehn, òwúrọ̀ máa ń jẹun kékeré. Mi ò ń jẹun tó pọ̀ kí ó má ba à fa hin tí yóò fanira fún mi nínú ara, tàbí kí ó má ba à fa hin tí yóò má mú oorun kún mi. Ehn, ní ọwọ àárọ̀ kín tó lọ síbi iṣẹ́, ìgbà mí, mo máa ń jẹ búrẹ́dì pẹ̀lú tíì tí màá sì rorà jẹ bií, tí màá sì rora jẹ níwọ̀nba. Tàbí kí n se ráìsì pẹ̀lú, ọ, ẹyìn, ehn, pẹ̀lú ẹyin, ẹja tàbí ẹran tí màá sì fi ọbẹ̀ jẹ. Tàbí kí n jẹ iṣu tí kò pọ̀. Ehn, ṣùgbọ́n àwọn oúnjẹ gẹ́gẹ́ bí fùfú, bí ẹ̀bà, ehn, bí, ehn, iyán, èmi kì í sábà jẹ wọ́n ní òwúrọ̀. Torí wípé àwọn oúnjẹ yìí má ń wúwo lára. Ehn, mo, o, o, ó mọmi lára, tàbí ó, ó, ó máa ń wù mí láti jẹ àwọn oúnjẹ yìí ní ọwọ́ ìrọ̀lẹ́ kín tó sùn. Tàbí àwọn ibíjọ́ tí mi ò bá lọ ibi iṣẹ́, ó máa ń wù mí láti jẹ àwọn oúnjẹ yìí ní ọwọ́ ọ̀sán. Èmì í sábà jẹ wọ́n ní àárọ̀ torí àwọn nǹkan tí mo ti sọ síwájú.